Àkókò ọdún wo ni mo fẹ́ràn jù? Àkókò ọdún tí mo fẹ́ràn jù ní àkókò ọdún Kérésìmesì àti ọdún tuntun. Mo fẹ́ràn àkókò ọdún Kérésìmesì lọ́pọ̀lọpọ̀ àti ọdá bá fẹ́ wọ inú ọdún mi tó ṣe ọdún tuntun. Nítorí Kérésìmesì jẹ́ ọdún tí gbogbo ènìyàn, tí gbogbo ènìyàn ń ṣe ọdún àjọyọ̀, ọdún ìdùnnú tí gbogbo ènìyàn ń dunnú, tí gbogbo ènìyàn ń wá láti òkè rere, láti ọ̀nà jíjìn láti wá nípin nínú, nínú ẹ. Ọdún Kérésìmesì jẹ́ ọdún tí ó tọ̀ pinpin to-- tí ó pọ̀ tó jẹ́ pé gbogbo àwọn ènìyàn, àwọn ẹni tí ẹ tí rí rí láti ìbẹ̀rẹ̀ ọdún títí dé òpin, wọn máa wá. Ó tún wá papọ̀ mọ́ ọdún tuntun. Àwọn ènìyàn a tún máa wá láti-- àwọn ènìyàn tí ṣe ẹlẹ́sìn kìrìsìtẹ́nì a tún máa wá láti ọ̀nà jíjìn, láti ibikíbi láti wá bá àwọn ènìyàn wọn, àwọn ẹbí wọn, àwọn ará wọn, láti wá bá wọn ṣe ájọyọ̀ ọdún Kérésìmesì mọ́ ọdún tuntun. Yálà ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ni o tàbí ẹlẹ́sìn mùsùlùmí, wọ́n máa ń wá láti wá jọ ṣe àjọyọ̀ papọ̀. Ọdún Kérésìmesì jẹ́ ọdún tó lárinrin gidi tí ó dẹ̀ jẹ́ ọdún tí àwọn ènìyàn tí tán mọ̀ dáadáa ní gbogbo àgbáláyé. Torí ọdún tó lárinrin tó mú àjọyọ̀ dání ni ọdún Kérésìmesì. Bẹ́ẹ̀dẹ̀ ni, ọdún àjíǹde náà ó wà lára àwọn ọdún tí mo tún fẹ́ràn jù. Ṣùgbọ́n ọdún Kérésìmesì àti ọdún tuntun ni mo fẹ́ràn jù torí àkókò yẹn gbogbo ènìyàn pátápátá láti, ẹ, ọmọ ẹyẹkẹrẹ títí dé àgbàlagbà ló máa ń wà ní ìkàlẹ̀ ní àsìkò yẹn láti fi jọ ṣe àjọyọ̀, láti rí ara wa g-si, láti dunnú lórí ohun ta ti jọ ṣe sẹ́yìn, láti ọjọ́ pípẹ́ tàbí ọdún pípẹ́ àti ìríra ẹni pa-padà. Àjọyọ̀ yìí máa ń wà láàrin ọ̀rẹ́ sí ọ̀rẹ́, ẹbí sí ẹbí, ènìyàn sí ènìyàn. A tún máa mọ àwọn ènìyàn tuntun, ẹni-- ojú tuntun, ẹni tí o ò rí rí, ẹni tí ẹ̀yin ò mọ̀ rí. Ọdún Kérésìmesì mọ́ ọdún tuntun, ó máa ń jẹ́ kí ènìyàn mọ ènìyàn si. I-ìdí oúnjẹ sì máa ń pọ̀ nígbà ọdún Kérésìmesì àti ọdún tuntun. Tà bá fẹ́ wọ ọdún tuntun máa sí ọdún Kérésìmesì, oúnjẹ máa ń pọ̀ yanturu. Ìgbádùn fàájì, gbogbo rẹ̀ máa ń dùn. Àjọyọ̀ yìí, àjọyọ̀ yẹn máa ń dùn. Ìdí tí, ìdí nìyí tí mo fi fẹ́ràn ọdún Kérésìmesì lọ́pọ̀lọpọ̀.